Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ní ọdún táwà yìí ni ìlò AI, lílo AI láti ṣe ìpolówó ọjà. Nítorí ní ọdún táwà yìí, mo fẹ́ ṣe iṣẹ́ kára kátà irú èyí tí àwọn olóyìnbo ń pè ní locust beans. Mo dẹ̀ fẹ́ lo AI láti lè jẹ́ kí ọjà mi gbòòrò si, káwọn ọ̀rẹ́ ara àtàwọn ojúlùmọ̀ tó fẹ́ bá mi, tó lè bá mi ra ọjà náà kọ lè mọ̀ nípaẹ̀. Nítorí náà, mo fẹ́ kọ́ bó ṣe ń lo AI láti ṣe ìpolówó ọjà náà, kí gbogbo èèyàn lè máa rí ìpolówó náà lórí ẹ̀rọ ayélujára wọn.

Kí ló kàn mí pẹ̀lú kí má ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi? So far as tó bá ti ń ṣiṣẹ́ wọn dédé, tó ń ṣe, tó ń wá síbi iṣẹ́ lóòrèkóòrè, tó ń ṣe nǹkan tó yẹ kó ṣe níbi iṣẹ́, kò sí eyi tí ó kàn mí láti má ṣe ìwádìí wọn. Oníkálukú pẹ̀lú ti ẹni, oníkálukú ló mọ nǹkan tó fẹ́. Mi ò ní àkókò láti máa ṣe ìwádìí èèyàn kankan kiri. Ó bá ṣe wu wọn ni kó ṣe ṣùgbọ́n kí iṣẹ́ ṣá ti máa lọ dédé. Kó má ni mí lára kí n má ni wọ́n lára. Kò sí ohun tí ó kàn mí pẹ̀lú kí má ṣe ìwádìí wọn kankan. Wọ́n ṣà ti wá síbi iṣẹ́ dédé ni. Ka dẹ̀ má rí ìjàmbá kankan èyi tiò má jẹ kià máa ṣe ìwádìí oníkálukú kiri. Bí ó bá ti si olè jíjà, tí ò ti sí ìjàmbá kankan tó ṣẹlẹ̀ sí èèyàn kankan, kò sí ohun kankan tí mo fẹ́ máa ṣe ìwádìí wọn fún. Everybody to theirself. Kò sí eyi tí ó kàn mí pẹ̀lú wọn now.

Ọjọ́ mẹ́ta mẹ́ta ni mo máa ń ra epo fún ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mò ń lò. Nítorí mi ò ní fẹ́ jẹ́ kí ǹkan máa lọ lójú ọ̀nà kí epo kọ̀ tán mẹ́nua ọkọ̀. Mi ò dẹ̀ kín sábà gbé ọkọ̀ náà lọ síbi jíjìn láti lé lọ síbi iṣẹ́ mi ò gbajú bí ìṣẹ́jú mẹ́wàá sí márùndínlógún. Nítorí náà, ọjọ́ mẹ́ta mẹ́ta ni máa ń ra epo sí ọkọ̀ náà, torí kó má ba à dákẹ́ lọ́nà àbí kó má kọ̀ tán níbi tí mi ò tí lè répo rà. Mi ò dẹ̀ kín gbé lọ síbi jíjìn, àfi tí n bá fẹ́ gbé lọ síbi jíjìn, mo lè ra bíá lọ́jọ́ kejì tí mo ṣe rà torí mo fẹ́ lò lọ síbi jíjìn. Aìsí yẹn, ọjọ́ mẹ́ta mẹ́ta náà ni, ni mo kàn máa ń rà. Mi ò dẹ̀ kín ra epo púpọ̀ gan o. Mo kọ lè ra bí lítà mẹ́wàá àbí lítà ogún. Ó tán tí bá n ti ra, ìyẹn náà lè gbé mi torí bí iṣẹ́ mi ò jìnnà sílé. Rárá, mi ò dẹ̀ kín sábà gbé ọkọ̀ náà jáde yàtọ̀ síbi iṣẹ́ sílé àfi tí a bá tú wà fẹ́ lọ sílé ìjọsìn lọ́jọ́ ọ̀-- ọjọ́ Sunday nìkan. Àìjẹ́bẹ̀, mi ò kín sábà ra epo àfi lọ́jọ́ mẹ́ta mẹ́ta.

Bẹ́ẹ̀ni, ojú mi ó dára gan ni. Ojú mi dùn ń wò, ojú mi rẹwà lọ́pọ̀lọ́pọ̀. Mo lójú méjì, mo ní imú kan àti ètè àtẹnu. O-o although ètè mi tóbi díẹ̀. Èyí táwọn òyìnbó máa ń lọ fowó ṣe. Mo fẹ́ràn rẹ̀ nígbà púpọ̀, ṣùgbọ́n nígbà mí tí ń bá wúra mi, mi ò kí ń fi bẹ́ẹ̀ fẹ́ràn bí ètè mi ṣe rí. Ṣùgbọ́n kí la fẹ́ bọ́ lọ́uń fà? Yàtọ̀ sí yẹn, wíwọ̀n pẹ̀lú bí ètè mi gan ṣe rí, ojú mi yìí dára, ó dùn ń wò, o-o rí rẹ́gẹ́, rẹ́gí ni. Mi ò lápà kankan, mi ò ní àpá burúkú kankan lójú. Èyí tí èèyàn ṣe ṣe tó lápà lójú yẹn, rárá o. Ojú mi dùn ń wò, ó dára, ó dùn ń wò. Tí o bá rí mi látọ̀kánbà, wà á pé wà á ní, "à, obìnrin yìí máa rẹwà o, Olúwa máa parí iṣẹ́ sí i lára o." Mi ò ṣe èèyàn dúdú, mi ò ṣe èèyàn pupa, mo ṣàkọwa bẹ́ẹ̀ ṣùgbọ́n mo dùn ń wò lóbìnrin. Ohun mi ló máa ń pè ni ọmọ tán, ọmọ dùn. Èmi nìyẹn. Ojú mi dára ó sì dùn ń wò gan ni.

Rárá o, mi ò mọ bó se ń pẹja o. Mo kò má lọsi ojà lọ ra ẹja tọpa lódò ni. Ẹ̀ Kankan náà ni mo tiẹ̀ tí de odo rí láyé mi, torí ibi tí mò ń gbé nílùú Èkó, nílẹ̀ Nàìjíríà, àárín ìlú ni. Kì ń ṣe etí ìlú tàba ní aní odò. Àwọn odò ta máa ń rí ta bá ń lọ sọ́jà lẹ́ kankan ta máa ń gbé gbé ẹ̀ kọjá kìí ṣe odò ńlá táwọn èèyàn tí ń pẹja bẹ́ẹ̀ yẹn. Mi ò mọ bó ṣe ń pẹja o. Mo kan mọ bó ṣe ń jẹ ẹja ni. Mo dẹ̀ mọ bó ṣe ń lọ sọ́jà kan ná ẹja, kó dẹ̀ jẹ ẹja. Mo dẹ̀ fẹ́ran ẹja jẹ púpọ̀ o. Mo fẹ́ran kí ma jẹ ẹja gan ni. Ṣùgbọ́n mi ò mọ bó ṣe ń pa. Bí a ti ń bá lọ sí ìlú mi, bóyá màá lọ kọ́ bí wọ́n ṣe ń pa ẹja, àbí bí a ti ń bá rìnrìn lọ sí òkè òkun, bí a má lọ kọ́ bó ṣe ń pa, torí ò wù mí kí n tí ẹ̀ mọ bó ṣe ẹ̀ ṣe ń pẹja. Kó má jẹ pé mo kan jẹ ẹja lásán. Kí n tí ẹ̀ mọ bó ṣe ń pa. Bí ìgbà tí mo bá ráyè sá, mo lẹ̀ lọ kọ́ bó ṣe ń pa. Torí á dùn láti kọ́ bó ṣe ń pẹja. Ṣùgbọ́n mo mọ pé wọ́n máa ń fi ọ̀pá, wọ́n máa ń fi òkòló sí etí ọ̀pá náà tó máa fi okùn sí tó máa kí wọ́nú odò tó máa fi ń pa. Nínú tẹlifíṣàn náà la ti wò ó. Kìí ṣe pé mo lọ kọ́ bó ṣe ń ṣe àbí mo mọ̀ ṣe. Ṣùgbọ́n nínú díẹ̀ tí mo ti wo lóju ámọ́hùnmáwòrán, òun ni mo mọ, ni mo le sọ pé wọ́n máa ń lo ọ̀pá, wọ́n máa ń lo okùn. Wọ́n dẹ̀ máa ń lo àwọn kòkòrò bí i òkòló láti jẹ́ kí ẹja náà lè gbe sẹ́nu. Ko lè fẹnu kọ́ hoòkú tọ́ bá fi sí téńté́ okùn náà pẹ̀lú oúnjẹ láti lè mú ẹja náà. Ǹkan tí mo kò mọ̀ pa ẹni yẹn, ṣùgbọ́n kì ń ṣe pé mo ti ṣe rí àbí mo mọ̀ ọ́ pa bẹ́ẹ̀ yẹn. Mo kò máa ń wò ó lórí àwòrán, lórí ẹ̀rọ fóònù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹkan kékeré tí mo mo ń pa ẹni yẹn. Mi ò ṣe rí o. Mo kò mọ jẹ ẹja ni o. Mio mọ bó ṣe ń pẹja.

Mi ò kín ń jẹ́ kí fóònù mi gbóná gan o. Torí mi ò tíì lówó àti pàárọ̀ fóònù, mi ò lówó àti ra fóònù mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ǹkan o dẹ́rùn bẹ́yẹn nílùú orílè-èdè wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Nítorí náà, mi ò ń lo fóònù làálò pa dé bí tó máa máa gbóná làú làú. Torí mo gbàgbọ́ pé ó lè ba fóònù jẹ́ tó bá ti ń gbóná jù. Nítorí náà, ìwọ̀nba ni mò ń lo fóònù mi. Mo rọra nkẹ́ lò ó ni. Torí mi ò lówó tí màá ti ẹ fi ra imí lọ́wọ́lọ́wọ́ báyìí. Nítorí náà, mi ò kín ń jẹ́ kí fóònù mi gbóná jù kín n tó gbe lè. Tí mbá ti rí pé ó ti ń gbóná díẹ̀díẹ̀, màá gbe lè káàra ẹ báàlẹ̀ kó rí ẹ tó ti ń gbóná yẹn, kó rí ẹ pé, kaàra ẹ báàlẹ̀, kó má gboná mọ́. T'ó bá ti wá gbóná mọ́ ni màá ṣẹ̀ wá lò ó, ni màá ṣẹ̀ wá lò ó "again".

Rara o, ìborùn bíi ti bá wo láìsí nínú òtútù. Nílu wa ní Nàìjíríà nìbí, a kì í lò borùn bẹ́yẹn àfàwọ́n ẹlẹ́sìn ìmọ̀le àwọn mùsùlùmí. Ṣùgbọ́n èmi tí mo jẹ́ Kristẹni báyẹ́n lẹ́sìn ìgbàgbọ́ mi ò ń lò borùn, mi ò ń borí, mi ò ń bọrun, mi ò ń lò borùn kan-kan bí ó jẹ́ torí ní bó jẹ́ tọrùn ni. Àfi kí n wọ ṣọ́ọ́kì, kí n wọ bàtà, kí n gbé báágì. Ó tán. Mi ò ń lò borùn, borùn kẹ́ nínú oorú ta tí ẹ̀ wá yìí kí n ti ẹ tu ń ṣe irú wẹ́dà ta tí ẹ̀ wá yìí tó oru n mú lọ́pọ̀lọpọ̀. Orú pọ̀, orú ń mú gan-an.

Bẹ́ẹ̀ni, mo ti rí ìrìnàjò lọ sí ìlú mìíràn rí. Mo ti rin ìrìnàjò lọ sí ìlú tí à ń pè ní Argentina ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́rinlélógún. Mo rin ìrìnàjò yìí láti lọ kéde ìyin rere Jésù pẹ̀lú ìjọ synagogue tí gbogbo àgbáyé láti ìlú Èkó ni a ti lọ. Mo ló oṣù kan níbẹ̀. Mo gbádùn ìrìnàjò náà. Ṣùgbọ́n ìlú náà jìn gan, ó jìn. A lo bí ọjọ́ méjì nínú ọkọ̀ òfurufú ka tó dé ìlú náà. Ìlú náà, àwọn èèyàn pọ́n bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn tó wà níbẹ̀, wọ́n ò fi bẹ́ẹ̀ ní àwọn èèyàn dúdú. Àwọn èèyàn aláwọ̀ funfun ló pọ̀ jù níbẹ̀, kò sá àwọn èèyàn aláwọ̀ dúdú. Oúnjẹ wọn náà, mi ò fẹ́ràn oúnjẹ wọn lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn tó wà níbẹ̀, wọ́n bá wa dọ́rẹ̀ẹ́, wọ́n bá wa ṣeré, wọ́n fi ayọ̀ pàdé wa nígbà tá a dé. Ígbà tá a dé ń lọ, ó dùn wọn gan. In fact, de sí yí, mo yí ní àwọn ọ̀rẹ́ tí mo yí máa ń bá sọ̀rọ̀ lórí fóònù mi tó wá láti ìlú náà. Mo kó àwọn èdè díẹ̀ díẹ̀ náà nígbà tí mo lọ, ṣán oríṣiríṣi nǹkan ni mo ṣe lọ́ún. Mo gbádùn ìrìnàjò náà.

Rárá o, mi ò ní àwòrán kankan lára. Láti òkè dé ilẹ̀ ẹ le rí àwòrán kankan ní ara mi. Nítorí mo jẹ́ ènìyàn tó jẹ́ mo bẹ̀rù, mo ní bẹ̀rù abẹ́rẹ́ gan. Tán bá dé fẹ́ ya àwòrán sára èèyàn, wón máa lo abẹ́rẹ́ láti, mo ní gbàgbọ́ pé wón máa lo abẹrẹ́ láti ya àwòrán náà. Mi ò like kí nǹkan kan tó, tó máa dùn mí kó máa kan mi lára rárá, rárá. Mo lójú gan. Bí mo ṣe wà yìí, mo máa ń bẹ̀rù gan. Mo dẹ máa ń ké bí ọmọ ìkókó ni torí àbí kẹ́yìn ni mí. Mi ò ní àwòrán kankan lára. Mi ò tiẹ̀ fẹ́ ràn ẹ rara kán tí ẹ máa ya àwòrán sára. Bí ó bá ti wù kó rí, kó bá jẹ́ ńlá, kó bá jẹ́ kékeré pẹ̀lú pé máa tún jẹ ìrora. Kí wá là ń fàá ní ẹ́ tí máa jẹ ìrora? Kín tó ṣe ẹwà àbí kí ń tó ṣe oge? À, èmi ò fẹ́ràn irú ẹ o. Mi ò gbàgbọ́ pé oge gbọdọ̀ wá pẹ̀lú léra àbí pẹ̀lú lára àbí pẹ̀lú, ẹ, pẹ̀lẹ́kún. Tí oge, tí ẹyàn bá máa ṣe oge kó wá pẹ̀lú òórùn kí i ṣe nǹkan tó máa ni iyan lára. Rárá, rárá. Mi ò tiẹ̀ fẹ́ ràn ẹ. Rárá, rárá. Kọ máa ya nǹkan sí mi lára àwòrán. Kó bá wù kó ṣe kékeré mo àbí kó tóbi. Mi ò fẹ́ ràn ẹ fún nǹkan kan. Rárá, mi ò fẹ́ ràn ká máa ya àwòrán lára. Nítorí ẹ, mi ò ní àwòrán kankan lára torí mo máa ń ṣojo gan. Mi ò fẹ́ kó máa fi nǹkan bí abẹ́rẹ́ fàá lá sí mi lára àbí fi gún mí lára àbí fi kan mi kí, tára mi ò bá yà gan tí n bá lọ sílé ìwòsàn. Kán tó le fún mi lábẹ́rẹ́ o máa ń pẹ́ gan torí mo máa máa ké bí ìkókó ni. Ọkọ̀ mi a máa lé mi mú, wón a máa di mí mú, dókítà a máa dè mí mú lọ́tunlósìì wón a máa bẹ̀ mí. Wón a máa fọwọ́ ra mí lórí nkán tó le fún mi lábẹ́rẹ́. Iyẹn ni màá wá ni mo lọ gbé ara mi sílẹ̀ fún àwòrán kan kan máa yà sí mi lára. À, rárá, mi ò kín ń gba irú ẹ́ mi ò tiẹ̀ fẹ́. Nítorí ẹ mi ò ní àwòrán kankan ní ara mi.

Àwọn àdéhùn mi, báwo ni mo ṣe máa ń rántí? Mo máa ń rántí nítorí tí bá ṣe àdéhùn feyan, mo máa ń fi sọkàn. Mo jẹ́ èèyàn tó jẹ́ pé kí n tó lè ṣe àdéhùn feyan, mo máa ń pè o. Nítorí mi ò kí ń fẹ́ràn kí n máa yẹ àdéhùn. Torí ẹ, ìwọ̀n bá àdéhùn ni mo máa ń ṣe fún àwọn èèyàn. Mi ò ń ṣe àdéhùn fún àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn lọ. Tí bá máa ṣe àdéhùn feyan, mo máa fi sọ́kàn kí n máa ba gbàgbé. Mo máa fi sí ọwọ́ òsì mi. Báwo Yorùbá ẹgbẹ́ mi máa sọ, ǹkan tí a bá fi sọ́wọ́ òsì, èèyàn kì í sọ́nù. Torí ẹ, mo máa fi sọ́wọ́ òsì kí n máa ba gbàgbé. Mo dẹ̀ máa gbe sọ́kàn títí tí màá fi mú wá sí ìmúṣẹ. Àdéhùn kì í ṣe ǹkan tó yẹ kí èèyàn máa yẹ. Mo jẹ́ èèyàn tó kì í fẹ́ràn kí n tíì ẹ máa yẹ àdéhùn. Bo bá ṣe wú kokéré sí àbí kó tóbi sí, àdéhùn ni àdéhùn. Ó dẹ̀ ṣe pàtàkì kí eyan má yẹ àdéhùn. Tí àdéhùn to bá ti ní àdéhùn pẹ̀lú èèyàn, ko gbìyànjú láti mú wá sí ìmúṣẹ. Ko máa yẹ àdéhùn torí o ò mọ bí inú ẹni yẹn ṣe rí. O ò mọ bí ẹni yẹn ṣe gbọ́kàn lé àdéhùn to fẹ́ ṣe fun, àbí bó ṣe gbàá gbọ́. Tó bá wá lọ yẹ àdéhùn, o le pa ẹni yẹn lára ko dẹ̀ máa mọ̀. O dẹ̀ lè pa lẹ́kún ko máa mọ̀. Nítorí ẹ, mi ò fẹ́ràn kí èèyàn máa yẹ àdéhùn. Torí ẹ, tí bá ṣe àdéhùn fún èèyàn, mo máa fi sọ́kàn. Mi ò ní gbàgbé. Tí bá ti ẹtu, tí bá rí pé mo lè gbàgbé, mo lè fi sí orí aago mi, so that o máa dún bí alarm. So that mi ò ní gbàgbé. Màá make sure wípé mo mú àdéhùn náà ṣẹ kí n máa ba gbàgbé. Mo máa fi sórí aago ìpè bíi alarm. A lè rán mi létí, mi ò ní gbàgbé náà. Bí mo ṣe máa ń pa àdéhùn mi mọ́ nìyẹn tí mi ò ṣe kí n gbàgbé tí mo máa ń rántí.

Rárá, mi ò wọ gíláàsì nítorí mi ò tí ì nílò ẹ̀ beyẹn. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ojú mi ti ń ṣe bàìbàì díẹ̀. Tí n bá ń wo nǹkan, mi ò n ri dáadáa àbí tí mo bá ń ka ìwé tó kọ ní kékeré, mi ò kí ń rí dáadáa. Nítorí ẹ̀ o dàbí pé mo máa lọ sílé ìwòsàn. Bóyá tí n bá lọ, to bá ṣe àyẹ̀wò fún ojú mi, to bá ní mo nílò gíláàsì, bóyá màá rà àbí màá máa lo Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò kí ń lo gíláàsì. Ojú mi ni mo fi ń kàwé, ni mo fi ń ríran. A fi le ekankan tí n bá ń lọ si orun sínú oòrùn, mo de lo gíláàsì eyìí tí wọ́n fi ń bo ojú kó rùn maa bá wọ ojú èyàn kí èyàn bá lè ríran dáadáa ní abẹ́ oòrùn. Iyẹn gíláàsì dúdú tí ènìyàn máa ń fi ṣojú kí ènìyàn bá lè ríran dáadáa, kó jù máa máa ṣomi àbí kó jù máa máa ṣe bila bla bla ní abẹ́ oòrùn. Mo máa afi àwọn gíláàsì yẹn nìkan ni mo máa ń wọ. Ṣùgbọ́n èyí tí wọ́n ń wọ̀ tó fi ń ríran láti kàwé, láti ṣe àwọn nǹkan kan bí ẹni ti ojú ń dùn, rárá, mi ò kí ń wọ̀ yẹn. Ṣùgbọ́n ó dàbí pé mo ti nílò ẹ̀. Mòye ń rò ó lọ́kàn pé màá yí lọ sí ilé ìwòsàn láti rí dókítà láti gba gíláàsì. Bóyá ó máa ní mo nílò ẹ̀. Ṣùgbọ́n tó bá ní mo nílò ẹ̀, mi ò ní láti gba niyen Ṣùgbọ́n tó bá ní mo nílò ẹ̀, màá lọ rà. Mo máa ṣe àyẹ̀wò ojú, màá rà, màá dẹ̀ máa lò ki ojù mi bá lè dáa, kó má bàjẹ́ síi. Torí ojú òun ni ìmọ́lẹ̀ ara.

Lọ́wọ́lọ́wọ́ báyìí, mo lè ní ojú mi dára. Ṣùgbọ́n lẹ́kankan, bóyá torí àgbà tí ń dé ni, lẹ́kankan mi ò kí ń rí àwọn nǹkan tó bá kọ sí ìwé tó bá tijẹ́ nǹkan yẹn wọ́n kọ ó kéré ó wẹ́ tó bá ti wẹ́ jù, mi ò kí ń rí dáadáa. Màá ṣẹ̀, máa ránjú, màá ma diju, màá ma là. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, moi lè wo ojú àwòrán láì ojú mi ó ń ṣe blàblà. Àfi tí mo bá fẹ́ ka àwọn nǹkan tí wọ́n kọ tó kéré tó wẹ́. Yàtọ̀ sí yẹn, mò ń ríran dáadáa, mò ń rí ọ̀kan dáadáa. Mi ò nílò gíláàsì láti ríran lọ́sàn-án àbí lálẹ́. Ojú mi ò ń ṣomi, ojú mi ò ń ṣe ẹ́ blàblà. Tí ń bá wo ọ̀kan, ojú mi ò dẹ́ ń ṣe omi. Nítorí ẹ́, mi ò lè sọ wípé ojú mi ò dára. Ojú mi dára. Lásìkò yìí ojú mi dára gan dé ni. Mò ń ríran. Àfi àwọn nǹkan tó bá kọ sínú ìwé tó jẹ́ wọ́n kọ tó wẹ́ jù, tó bá kì ń ṣe bẹ́ẹ̀, tó bá kọ tó bá tóbi, mo máa rí dáadáa. Ṣùgbọ́n tó bá ti kéré jù, mi ò ní le rí ka dáadáa. Ojú mi a máa ṣe blàblà díẹ̀. Díẹ̀ ni ó, kì ń ṣe púpọ̀.

Tí n bá fẹ́ lọ sùn, mi ò sábà wọ aṣọ. Mo láìkì láti máa sùn ní ìhòòhò ọmọlúwàbí ni. Àfi aṣọ búrà, ni mo kò lè fi sẹ́gbẹ̀ẹ́. Àti yàtọ̀ sí yẹn, ooru máa ń mú lálẹ́, mo dẹ̀ tún máa ń fọ́mọ lọ́yàn. Mi ò ní fẹ́ràn kí n ṣe máa dìde máa bọ́ ṣọ, àbí máa tú aṣọ lára. Kìí tó lè fọ́mọ lọ́yàn. Nítorí ẹ, lọ́pọ̀lọpọ̀ ìgbà, ìhòòhò ọmọlúwàbí ni máa ń sùn. Mi ò sábà wọ aṣọ sùn. Màá kọ̀ mú aṣọ búrà pélébé sẹ́gbẹ̀ẹ́. Ti òtútù bá fẹ́ máa mú fẹ́rẹ́fẹ́ lóru, à bá tẹ́gùn pọ̀ jù, kó má ba wọ̀ mí lára. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, mi ò tíẹ̀ fẹ́ràn láti máa wọ aṣọ sùn. Tí n bá ń lọ sùn, mi ò láìkì láti máa wọ nǹkan kan. Mo fẹ́ràn kí n máa sùn níhòòhò ọmọlúwàbí ni. Kí n sùn, bó Ọlọ́run ṣe dá mi, kí n sùn fọnfọn, kí nǹkan kan má ni mí lára, kóru má mú mi. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn kí n ṣe máa sùn. Mi ò fẹ́ràn kí n máa wọ nǹkan kan sùn rárárárá.

Rárá o, mi ò jẹ gọ̀mù o, Èmi tí eyín mi ò fìgbà kan gbádùn tààrà. Lati kékeré ni eyín mi ò ti gbádùn. Mo mọye eyín tí mo ti yọ lọ́dọ̀ dókítà ilé eyín. Mo ti yọ eyín méjì lókè, mo ti yọ eyín kan ní sálẹ̀. Eyín mi kan ti kán tó jẹ́ eyín ike ló wà níbẹ̀. Ṣé o ní màá ní mò ń jẹ gọ̀mù? Tán bí mi. Mi ò kí ń jẹ gọ̀mù o, mi ò fẹ́ràn láti máa jẹ gọ̀mù torí àwọn dókítà eléyín ti sọ fún mi pé tó bá jẹ gọ̀mù jù, ó máa ń ba eyín jẹ. Nítorí è, mi ò tìẹ́ ń fẹ́ nǹkan tó tiẹ̀ máa ń ní eyín mi lára. Bí mo ṣe wà yìí, mi ò lè jẹ egúngún lọ́pọ̀lọpọ̀. Erangan ẹwọ̀nba ni mò ń jẹ. Ǹkan tó bá máa lé jù, mi ò kí ń jẹ. Àbí ǹkan tó tí máa jẹ ẹjẹjẹ tí eyín máa máa ro mi bíi gọ̀mù, à, rárá, mi ò kí ń jẹ. Mi ò tìẹ́ nífẹ̀ẹ́ sí àwọn ọmọ mi gan-an. Mi ò ń jẹ́ kan jẹ. Tí mo bá fẹ́ ra ǹkan ìpanu fún wọn kì í ṣe bíi ti gọ̀mù. Rárá, rárá, mi ò tìẹ́ fẹ́ràn gúọ̀mù. Ṣàkání mi, ó máa ń bí eyín jẹ. Bí wọ́n ṣe kọ́ mi nìyẹn. Ǹkan tí dókítà eléyín náà dẹ̀ sọ fún mi náà nìyẹn pé kí n sá fún, kí màá máa jẹ, kí n rọra pẹ̀lú eyín mi torí eyín mi ò fi ìgbà kan da gbogbo eyín mi, kò fi ìgbà kan dá a bẹ́yẹn tààrà lọ rí.

Bẹ́ẹ̀ni, etí mi dára gan-an ni. Mo máa ń gbọ́ nǹkan lágbòye, àgbóyege. Etí mi dára. Mo máa ń gbọ́rọ̀ tí èèyàn bá rọra sọ̀rọ̀ gan-an, mo lè fi etí kọ́ ọ̀rọ̀ wọn nibi tí etí mi dadé. Bí o bá rọra sọ̀rọ̀. Àfi ìgbà kan tí mo ní ìṣòro pélébé pẹ̀lú gbígbọ́ràn pẹ̀lú etí mi. Ìgbà yẹn, mo wá ń nu oyún. Nígbà tí mo sì lọ sí ọ̀dọ̀ dókítà, nǹkan tó sọ fún mi ni pé tí àwọn ọmọ mi bá wà nu oyún, wọ́n máa ní ìṣòro láti máa fi etí wọn gbọ́rọ̀ díẹ̀ díẹ̀. Sugbon tọ́ bá bí mọn, gbogbo ẹ máa lọ. Ó máa wà pẹ̀lú oyún ni ni nígbà míì. Lóòótọ́ náà, ìgbà tí mo bí ọmọ bí mo ṣe bí mọn báyìí, gbogbo ìṣòro tí mo ní pẹ̀lú etí, gbogbo ẹ lọ ni. Kọ́ ẹ́ mo ṣe ń sọ̀rọ̀ yìí, mo ti bí ọmọ, ọmọ mi ti tó oṣù mẹ́jọ. Lẹ́yìn ìgbà yẹn bí mo ṣe bí wọn báyìí ni etí mi là. Mo ń gbọ́ràn dáadáa, etí mi kò sí nǹkan kan tó ṣe. Mo fi ń gbọ́ràn dáadáa, etí mi ó lẹ̀ dáadáa, mo ń gbọ́ràn pẹ̀lú etí mi.

Rárá o, mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Kò sí oúnjẹ tí mi ò kí ń jẹ. Kò sí oúnjẹ náà tí mi ò kí ń jẹ, àfi tí mi ò bá fẹ́ràn bó ṣe rí lẹ́nu àbí mi ò fẹ́ràn bó ṣe rí àbí nǹkan. But tí pé ó máa ṣe mí ní nǹkan kan bí àìsàn ìkórìíra sí oúnjẹ, tẹ́ pé tí ènìyàn bá jẹ tán, ara lè sun, ara lè máa yúnyan àbí kí inú máa lọ́yàn. Rárá o, mi ò ní irú àìsàn bẹ́ẹ̀ yẹn. Rárá, rárá, rárá, rárá. Kò sí nǹkan tí mi ò kí ń jẹ. Tó bá ṣà ti dùn lẹ́nu, tọ se dáadáa, tí kì ń ṣe oúnjẹ ìdọ̀tí àbáwọ̀n nkan bẹ́ẹ̀ yẹn tó máa jẹ́ kó fa àìsàn sí yan lára, tó jẹ́ oúnjẹ tí wọ́n sè dáadáa, tó dùn, tó dùn lẹ́nu, tó dùn òwò, tó ń ta sánsán, à, ibẹ̀ lọ́ ṣe máa rí mi. Màá jẹ́ dáadáa. Kò dẹ́ni fa àìsàn ìkórìíra kankan sí mi lára. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ mi. Kò ṣe é tó máa ń ní àìsàn ìkórìíra oúnjẹ kankan tó lè fa àìsàn sí lára. Rárá o, gbogbo wa, kò sí oúnjẹ táà kì ń jẹ. Ọmọ ọkọ o àti èmi náà kò sí oúnjẹ tó máa ń fa àìsàn ìkórìíra sí wa lára. A máa ń jẹun dáadáa. A kì í n ní àìsàn ìkórìíra oúnjẹ kankan.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń fi aṣọ bora tí bá fẹ́ sùn. Iyen tí òtútù bá ń mú àbí tí afẹ́fẹ́ ń fẹ́ dáadáa, ká tẹ́gùn má bá wọ̀ mí lára kí n má bá ṣáìsàn. Torí tá tẹ́gùn bá fẹ́ wọ̀ yàn lára ó lè jẹ́ kí yàn bá rẹ̀ nílé ìwòsàn ìlera dẹ lọ́rọ̀. Mi ò, mi, mi, mi ò ní owó kan tí mo fẹ́ lọ san fún dókítà kankan àbí tí mo fẹ́ máa ná sí orí ògùn. Nítorí náà tí òtútù bá ń mú àbí tá fẹ́fẹ́ ń fẹ́ jù mo máa ń fi aṣọ bora. Torí mo jẹ́ ẹni tó kì ń wọ aṣọ sùn. Mi ò fẹ́ràn kí n máa wọ aṣọ sùn. Ìwòwò ni mo máa ń sùn lọpọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà aṣọ búra máa ń wà lẹ́gbẹ̀ẹ́ mi. Mo fi máa ń bu ara mi lóòrèkóòrè lọpọ̀lọpọ̀ ìgbà. Nítorí òtútù o o ara mi gbọ́dọ̀ yá kí n lè tọ́jú àwọn ọmọ mi, kí n lè ṣe ìyá wọn kalẹ. Nítorí náà aṣọ búra mi ó máa ń wà lẹ́gbẹ̀ẹ́ mi. Mo máa fi ń bora lọpọ̀lọpọ̀ ìgbà tí n bá fẹ́ sùn àbí tí n bá ń sùn. Torí mi ò fẹ́ ṣáìsàn, mi ò fẹ́ ṣe àárẹ̀.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí isẹ́ mi òún lọ dédé, ìbáṣepọ̀ wa dà, a ní ìbáṣepọ̀ tó rẹ́gí, tó sì wàhálà torí ọ̀gá ilé iṣẹ́ mi àbí olórí ilé iṣẹ́ mi ó jẹ́ ẹni tí ó fẹ́ ẹni tí alápámá ṣiṣẹ́ kò fẹ́ràn alápámá ṣiṣẹ́. Mo dẹ̀ jí èèyàn tó máa ń ṣiṣẹ́ takuntakun, tí n bá ti ní máa ṣe nǹkan, màá ṣe náà ni. Mi ò kí ń ṣe ẹni tẹ́ pó má lòún máa ṣiṣẹ́ tó níí ṣe. Ọ̀gá mi fẹ́ràn irú èèyàn bẹ́yẹn nítorí ìbáṣepọ̀ wa rẹ́gí ni, a ní wàhálà, a ní ìṣòro kankan. A máa ń bá ara wa ṣeré. Tó bá ti rí pé mò ń ṣiṣẹ́ mi, inú ẹ máa dùn sí mi, inú èmi náà dẹ̀ máa dùn sí tí inú ẹ bá dùn pẹ̀lú mi. Ìbáṣepọ̀ wa òún lọ rẹ́gí, ó wà dáadáa, a ní wàhálà a tẹ̀ kí ń jà rárárárá nítorí mo jẹ́ akíkanjú èèyàn tó dẹ̀ máa ń ṣiṣẹ́ takuntakun, ìwọ̀nṣẹ́ alápámá ṣiṣẹ́. Tí mo bá dé ibi iṣẹ́, iṣẹ́ tó bá ní kí n ṣe, màá ṣe é. Ibi tó bá ní kí n jókòó sí ni màá jókòó sí. Mi ò kí ń ṣe ju nǹkan, mi ò kí ń ṣe júra mi lọ níbi iṣẹ́. Mo jẹ́ onísùúrù èèyàn kan, mi ò ń bá wọn èèyàn jà. Ọ̀gá mi ò fẹ́ràn kí wọ́n máa jà níbi iṣẹ́ àbí kí èèyàn máa ní kùnsínú ara ẹni, àbí kí èèyàn máa-- kó má fi tayọ̀tayọ̀ ṣiṣẹ́. Nítorí ẹ́ tí mo bá lọ sí ibi iṣẹ́ báyìí tí mo bá ní ìṣòro kankan, mo máa fi ìṣòro yẹn sílẹ̀ nílé ni, màá lọ sí ibi iṣẹ́, màá ṣe iṣẹ́ tó yẹ kí n ṣe. Màá dẹ̀ fi ẹ̀rín ṣojú nítorí tí mo bá ń le jù kiri kò ní jẹ́ kí iṣẹ́ lọ dédé. Inú mi ò ní dùn sáwọn ta jọ ń ṣiṣẹ́, inú ọ̀gá mi ò dẹ ní dùn, ó dẹ̀ máa bá ìbáṣepọ̀ wa jẹ́. Nítorí ẹ́, mo gbọdọ̀ rẹ́rìn dédé, mo dẹ̀ gbọdọ̀ ṣiṣẹ́ mi dáadáa kí ìbáṣepọ̀ èmi àti ọ̀gá mi kó ba lè lọ rẹ́gí bí ó ṣe ń lọ.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ oúnjẹ tó kù. Ìyẹn nìkan kó tí bá dáná ń gbà mí, mo máa ń dèdíì ṣe oúnjẹ toje pe máa pọ̀ tó máa sẹ́kù kí n bá lè jẹ ẹ́ ní ọjọ́ mi. Irú ẹwà láti ṣe ẹwà máa ń gba wákàtí púpọ̀. Nítorí ẹ, mo máa ń ṣe ẹwà tó máa pọ̀ lẹ́ẹ̀kan náà. Màá wá tọ́jú yòókù tó jẹ́ pé tó bá ti wù mí jẹ nígbà mìíràn, màá le jẹ ẹ́. Mo dẹ̀ máa ń mójú to, mi ò ní jẹ́ kó bàjẹ́. Torí tó bá bàjẹ́ kí n tó jẹ ẹ́, ó lè ṣe mí ní àárẹ̀, ó lè jẹ́ kí n lọ sí ilé ìwòsàn tí inú bá ń ro mí. Nítorí ẹ, mo máa ń ṣe oúnjẹ mi dáadáa, mo máa ń sè tọ́ ẹ dáadáa, mi ò ní jẹ́ kó bàjẹ́. Mo máa ń jẹ ẹ́ tó bá sẹ́kù tó bá yìí dà. Nítorí ìgbà mí wọ́n máa ń mú iná lọ. Tí ó bá dé sí iná, oúnjẹ ta bá tọ́jú kò ní, kò ní dà mọ́. Torí ẹ, oúnjẹ mi ò dẹ̀ kí ń jẹ́ kó pẹ́ jù náà. Tí n bá ṣẹ́kù oúnjẹ, mo máa ń tètè jẹ ẹ́ tán kó má baà bàjẹ́ tó bá sí iná. Mo máa ń jẹ oúnjẹ tí oúnjẹ bá ṣẹ́kù.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn, gíláàsì dúdú gan-an ni tí n bá fẹ́ jáde lọ́sàn, mo máa ń lò lóòrèkóòrè torí tí mi ò bá lò ó, òòrùn máa wọ̀ mí lójú, ó lè jẹ́ kójù mí máa ṣomi, kò ní jẹ́ kí n ríran dáadáa, ara gan máa ma kan mí torí màá fẹ́ tètè kúrò n nú òòrùn torí mi ò ríran. Nítorí ẹ, mo máa ń lo gíláàsì ọrùn lóòrèkóòrè tí n bá ń jáde láàárọ̀ gan, mo máa rí dájú pé gíláàsì yìí ó wà nínú báàgì mi, àpamọ́wọ́ mi mo máa rí pé ó wà pẹ̀lú mi kí n bá lè rí lò lóòrèkóòrè. Mo máa ń lò ó dáadáa torí mi ò fẹ́ jẹ́ kí ojú mi, mi ò fẹ́ ṣe ojú mi ní jàmbá kan-kan, mo máa ń lo gíláàsì ọrùn dáadáa. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà mi ò ń jáde láì mú dá ní àfi tòjò bá ń rọ̀ ní mo mọ̀ pé mi ò ní lo ẹ̀ lọ́sàn gangan. Ṣùgbọ́n tóo bá ṣóòjú tí mo jáde tí òòrùn bá ti yọ báyìí, màá ti mú gíláàsì mi jáde, màá ti fi ṣojú kí n bá lè ríran dáadáa, kí n má bo ojú mí jẹ́, ọmọdé ara mi, kí n máa kó ju kó òòrùn máa ma wọ̀ mí lójú. Nítorí náà mo máa ń lo gíláàsì ọrùn dáadáa.

Wákàtí mẹ́fà ni mo máa ń fi ṣiṣẹ́ lójoojúmọ́ nítorí mo ṣẹ̀ ṣẹ̀ àbí amọ̀ ni. Ìjọba dẹ ni mò ń bá ṣiṣẹ́. Lóòótọ́, ìjọba wákàtí mẹ́jọ ló ní ká wọ̀n èèyán máa lò níbi iṣẹ́ ṣùgbọ́n àwa ta lọ́ mọ̀ ọkọkọ lọ́wọ́ ká bá le tètè padà sílé lọ fún ọmọ lọ́yàn àbí ṣe ìtọ́jú ọmọ náà. Wákàtí mẹ́fà la máa ń lò. Tí m bá ti kúrò nílé ní aago mẹ́jọ, mo máa kúrò níbi iṣẹ́ ní aago méjì ṣùgbọ́n awọ́n yóò kú mi. Wọ́n máa ń kúrò nílé ní aago mẹ́jọ, wọ́n máa ń dé ibi iṣẹ́ láago mẹ́jọ, wọ́n á sì palẹ̀mọ́ ní aago mẹ́rin nítorí àwọn ò lọ́ mọ̀ ọkọkọ lọ́wọ́. Ṣùgbọ́n tí ọmọ mi bá ti pé ọdún kan, mo gbọdọ̀ máa palẹ̀mọ́, mo gbọdọ̀ máa kúrò n ibí iṣẹ́ ní aago mẹ́rin, mi ò ní máa kúrò láago méjì mọ́. Ìgbà yẹn ni màá máa lo wákàtí mẹ́jọ ṣùgbọ́n yàtọ̀ sí yen lọ́wọ́lọ́wọ́ báyìí. Wákàtí mẹ́fà ni mo máa ń lò lẹ́nu iṣẹ́ lójoojúmọ́ torí wọ́n ò dẹ̀ kí ń fún mi ní iṣẹ́ tó máa kọjá wákàtí mẹ́fà yìí torí wọ́n mọ̀ pé mo ní ọmọ ọkọkọ tí mo gbọdọ̀ tètè lọ bojútó nílé. Ọ̀gá mi náà tó bá ti, ta aago méjì bá ti ń lù báyìí lọ́ máa ti ní kí n wá máa lọ́lé kí n máa palẹ̀mọ́ àti máa lọ kí n máa tètè kí n lè tètè yọjú sí ọmọ mi kó má ba à ké púpọ̀púpọ̀ nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí ọyàn ló ń mú ju. Ó ye oúnjẹ, àwọn oúnjẹ díẹ̀díẹ̀ náà ṣùgbọ́n ọyàn ló ń mú ju torí ó jọmọ kékeré. Wákàtí mẹ́fà péré ni mo máa ń lò. Ẹ̀ márùn dẹ̀ ni mo máa ń lọ sí ibi iṣẹ́ láàárín ọ̀sẹ̀ ṣùgbọ́n lójoojúmọ́ níbi iṣẹ́ mi, wákàtí mẹ́fà ni mo máa ń lò.

Ìparí ọ̀sẹ̀ ni mo máa ń sábà fọ aṣọ torí mo máa ń lọ sí ibi iṣẹ́ láti ọjọ́ ajé di ọjọ́ ẹtì. To bá ti di ìparí ọ̀sẹ̀, ni ọjọ́ àbámẹ́ta ni mo máa ń kó aṣọ jọ àti tèmi o àti tà wọn mọ àti tọkọ. Mo máa kojọ́, mo máa fọ̀. Àfi tààrà mi ò bá yá o ni mi ò ní ṣe bẹ. Ṣùgbọ́n tààrà mi bá yá, mo máa n fọṣọ níparí ọ̀sẹ̀. Lẹ́ẹ̀kan níparí ọ̀sẹ̀ ni mo máa ń fọ. Ni ọjọ́ àbámẹ́ta ni mo máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àti máa lọ sí etí òkun. Lọ́l ẹ̀ kọ̀ọ̀kan ṣe kì í ṣe ní gbogbo ìgbà. Tí òjò bá rọ̀, mo máa fẹ́ràn àti máa lọ sí etí òkun. Èmi àti àwọn mọ̀lẹ́bí mi á ṣé oúnjẹ díẹ̀ dá ní, à á gbé omi, à á gbé àga ta lè jókò ẹni. A máa mú ẹni náà dá ní ta lè tẹ́ sílẹ̀ ka jókòó sí í tí a bá ń lọ. Mo máa fẹ́ràn ẹ̀ láti torí afẹ́fẹ́ tó máa ń wà n bẹ̀. Ibẹ̀ máa ń jẹ́ kọ kan balẹ̀ kí n kẹ́sẹ̀ sínú iyẹ̀pẹ̀ kí n ṣeré létí òkun. Mo máa fẹ́ràn ẹ̀ gan an ni. Mo máa fẹ́ràn ẹ̀ gan láti ṣeré létí òkun. Ṣùgbọ́n mi ò kí ń sún mọ́ mi ju o. Mo máa ń tàdì mẹ́yìn fún mi torí mi ò fẹ́ jẹ́ kó mi gbé mi lọ. Mo máa ń tàdì mẹ́yìn fún mi. Ṣùgbọ́n mo like á tí máa rìn ní orí iyẹ̀pẹ̀ kí n máa rìn. Ìgbà míì kẹ́rìí, mo máa ń gun ẹṣin náà. Wọ́n máa ń gbà àwọn ẹṣin kiri ní etí òkun. Mo máa fẹ́ràn kí n máa gun ẹṣin létí òkun.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún, especially tó bá ṣiṣẹ́ takuntakun àbí wọ́n ṣiṣẹ́ àfikún. Ìgbà míì kéré tí wọ́n ò bá ti ṣiṣẹ́ àfikún, tí mo bá wò pé, "à, ẹni yìí ò nílò owó àbí ò nílò ìrànlọ́wọ́", màá fún wọn ní owó iṣẹ́ àfikún. Inú wọn dè máa ń dùn tó bá fún wọn, ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn náà ló máa mọ̀ lórí o. Èmi asọ ẹ ṣé má, èmi ò ti ẹ́ ni ṣe bí pé ó fún òun ní nǹkan àlejùgbà lọ́wọ́ ẹni. Ṣùgbọ́n mo máa ń fẹ́ràn láti máa fún òṣìṣẹ́ ní owó àfikún torí wọ́n nílò ẹ̀. Gbogbo wa náà la nílò ìrànlọ́wọ́ lẹ́ẹ̀kan kan. Ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ yìí náà, àwọn náà ni mọ̀lẹ́bí tó lè fi owó náà ra nǹkan lọlé fún. Ìgbà míì gan tí mo bá fún wọn, màá fún wọn, màá ní, "ẹ fi ra nǹkan lọlé fún àwọn ọmọ yín." Ìgbà míì máa ní, "ẹyin fúnra yín ni kẹ ló fúnra yín. Ẹyin náà ẹ má ṣiṣẹ́ kú, ẹ fúnra yín ní ìsinmi, ẹ fi ra nǹkan sí ara yín, kẹ má bàá ṣiṣẹ́ kú." Ibi ta tí ń ṣe la ti ń jẹ. Bí mo ṣe máa ń fún wọn nìyẹn lóòrèkóòrè. Mo fẹ́ran rẹ̀ gan, owó tó bá ti wà lọ́wọ́ mi dáadáa àbí tá bá ṣiṣẹ́ tí a rí ọ̀pọ̀lọpọ̀ èrè lórí iṣẹ́ yẹn, à, gbogbo àwọn òṣìṣẹ́ mi ló máa mọ̀ pé ère wọlé fún iṣẹ́ wa torí owó àfikún ó máa kan gbogbo wọn lọ́wọ́ lẹ́ẹ̀ẹ̀yọ̀kankan ni. Bó ti wulẹ̀ wù kó kéré, màá fún wọn ní owó àfikún. Sodá iṣẹ́ náà á ká wọn lára dáadáa. Àwọn náà wọ́n á lè máa ṣiṣẹ́ dáadáa, wọ́n á lè farabalẹ̀ ṣiṣẹ́, wọ́n á lè ṣe dáadáa torí tun bọ́ bá ṣe ń ṣiṣẹ́ sí, òun ló owó ṣe ń wọlé. Tó owó bá dà ẹ́ wọlé, owó àfikún náà a máa tẹ̀ wọ́n lọ́wọ́.

Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́, nítorí òun ló máa ń jẹ́ kí mo mọ ago nǹkan tágo sọ. Òun ló máa ń jẹ́ kí mo mọ òye wákàtí tí màá lò tí mo bá ń ṣe àwọn nǹkan kan, bí ti mo bá ń wo-- tí mo bá ń jáde. Tó bá jẹ́ wákàtí díẹ̀ ni mo fẹ́ lò bẹ́ẹ̀, ago ọwọ́ ni màá wò láti lè mọ̀ pé wákàtí méjì ti tó, wákàtí mẹ́ta ti tó tó fẹ́ lò láti lè yára lọ ṣe nǹkan mi. Láì wọ ago ọwọ́, n ò, mo ní nǹkan mi tí mo fẹ́ fi mọ boya àkókò ń lọ. Ago ọwọ́ yìí máa ń jẹ́ kí n lè ṣe gbogbo nǹkan mi létòlétò. Mo máa ń wọ̀ gbogbo ìgbà tí n bá fẹ́ jáde, mo máa ń wọ̀ torí tí ń bá, ṣùgbọ́n tí n bá wà nílé, mi ò kí ń wọ ago ọwọ́ torí mo ní ago nílé lára ògiri tí mo lè wò. Ṣùgbọ́n tí n bá ń jáde, ago ọwọ́ gbọdọ̀ wà lọ́wọ́ mi torí òun ló máa jẹ́ kí n lè ṣe gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe lójoojúmọ́ létòlétò. Ago ọwọ́ dà gan-an láti máa lò, ó máa ń jẹ́ ká mọ bá ṣe máa ṣe nǹkan wa lójoojúmọ́ dáadáa.

Àjọ̀dún Kérésìmesì ni mo fẹ́ràn jù. Àjọ̀dún Kérésìmesì náà dè máa ń wá ní oṣù Kejìlá ọdọọdún. Àjọ̀dún yìí jẹ́ àjọ̀dún ta máa ń ṣe, ta máa fí ń ṣe, ta wa onígbàgbọ́ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ta fi gbàgbọ́ wípé ìgbà yẹn la bí Jésù Kristi. Nítorí ẹ, ìgbà yẹn la máa ń ṣe àjọ̀dún ẹ̀, àjọ̀dún ọjọ́ ìbí Jésù Kristi la máa ń ṣe ní ìgbà ọdún Kérésìmesì. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí lásìkò yìí, a máa ń pín ẹ̀bùn fún àwọn èèyàn. Èmi náà dè máa ń rí ẹ̀bùn oríṣìíríṣìí gbà. Ọkọ̀ mi á ra ẹ̀bùn fún mi. Àwọn ọmọ mi á ra ẹ̀bùn fún mi. Àwọn ẹ̀gbọ́n mi náà tó wà lókè òkun, tó wà ní oríṣìíríṣìí ibi wọ́n máa ra ẹ̀bùn oríṣìíríṣìí ránṣẹ́ sí mi. Wọ́n máa pè mí. Àwọn ẹ̀gbọ́n mi, àwọn mọ̀lẹ́bí tó wà níbi jíjìn náà wọ́n máa wá lé gbogbo wa máa ríra wa. Àwa tó ti pẹ́ ta ti ríra wa kẹ́yìn, wọn máa wá lé wọn máa rí, a máa ríra wa, a máa yọ̀ mọ́ra wa. Àwọn ọmọ mi náà gbogbo wọn náà máa wá lé. Inú wa máa ń dùn torí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ la máa ń ṣe. A dè máa ń pín oúnjẹ náà fún àwọn aláìní. Ó jẹ́ àsìkò láti fi ìfẹ́ hàn. Kiṣẹ́ àsìkò yẹn náà nìkan ló yẹ ká máa fi ìfẹ́ hàn láti gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì olódodo. Ṣùgbọ́n lásìkò yìí, ó ní irú afẹ́fẹ́ tó máa ń fẹ́ nigbàye to jẹ pé ìwọ gan, ìwọ tó ti ẹ mọ̀ eyán fún ni nǹkan gan. Lásìkò yẹn, wà á fẹ́ fún àwọn èèyàn ní nǹkan. Wà á fẹ́ fi ìfẹ́ hàn sí àwọn aláìní. Lásìkò yẹn náà mo máa ń pín oúnjẹ fún àwọn ará ilé mi bí àwọn tó jẹ pé wọn kì í ṣe ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó jẹ́ ẹlẹ́sìn mi. Mo máa ń pín oúnjẹ fún wọn. Mo máa pín oúnjẹ, màá pín ọtí náà fún wọn. Ọtí ẹlẹ́rù dòdò, mo máa pín fún wọn náà. Ó jẹ́ àsìkò tí mo fẹ́ràn jù láàárín ọdún oṣù kejìlá láàárín ọdún. Òun ni mo fẹ́ràn jù, èyí tí a máa ń ṣe ayẹyẹ ọdún Kérésìmesì.

Mo máa ń ra ǹkan níbí púpọ̀, mo lè ra ǹkan ní ọjà, mo lè ra ǹkan ní iwájú ilé mi, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ọjà ni mo máa ti ń sábà ra ǹkan jù. Nítorí tí bá lọ sójà, mà á rí oríṣìíríṣìí ẹ̀yà, oríṣìíríṣìí ǹkan tí bá fẹ́ rà. Kò ní jẹ́ ẹ̀yà kan, ibẹ̀dẹ̀ ni màá ti rí àwọn ǹkan tuntun náà, àwọn ǹkan tí mi ò ní lọ́kàn láti rà tẹ́lẹ̀ tí n bá lọ sínú ọjà. Tí n bá rí wọn, mà á, mà á rí pé mo nílò rẹ̀, ó máa rán mi létí pé à, ó máa nílò ǹkan báyìí o tí bá ti ẹni lọ́kàn láti rà gan. Ṣùgbọ́n tí owó náà bá wà lọ́wọ́ mi, mo máa rà á. Nítorí náà ọjà ni màá ti ń sábà ra ǹkan púpọ̀. Bẹ́ẹ̀yẹn ṣùgbọ́n tó bá já àwọn ǹkan pẹpẹ́pẹ ní àdúgbò náà, mo máa ń rà á níwájú ilé lẹ́gbẹ̀ẹ́ ilé, ní sọ́dá títì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ ǹkan tí mo fẹ́ rà pọ̀, ọjà, bíi ọjà ni mo ti máa lọ n rà á. Mo máa wọ ọkọ̀, mà á, láti lọ sí ọjà, màá wọ ọkọ̀ láti lọ sí ọjà lọ rà á ni. Ó dẹ máa fún mi láyè láti ra ǹkan oríṣìíríṣìí ǹkan ẹlẹ́yàmẹ̀yà ni màá rí rà tí n bá lọ sójà. Owó rẹ̀ kò dẹ́ni pani lára bí èyí ta máa ń rà níwájú ilé àbí ẹgbẹ̀ ile. Tí n bá lọ sójà, àwọn ǹkan ò kí ń wọ́n ju, àwọn ǹkan tó ń ta lọ́jà kò ní wọ́n bí ǹkan tí yín rán lẹ́gbẹ̀ẹ́ ilé. Owó rẹ̀ máa ń dínkù dáadáa. Lọ́jà, ó máa ń jẹ́ kí n lè tọ́jú owó fún àwọn ǹkan mi. Là máa ń rí owó díẹ̀ díẹ̀ ẹyọ sẹ́gbẹ̀ẹ́ fún àwọn ǹkan mi tí bá lọ ra ǹkan lọ́jà. Nítorí náà ọjà ni mo ti máa lọ ra ǹkan.

Ìtọ́jú ara ṣe pàtàkì, ó ṣe kókó nítorí ẹ̀mí kan ló wà. Báwo ni mo ṣe ń ṣe ìtọ́jú ara mi? À, mo máa ń tọ́jú ara mi o. Mo máa ń sinmi lóòrè kóòrè. Mo máa ń jẹ nǹkan tó ń ṣara lóore, nǹkan tó da lára mi. Mi ò kí ń jẹ nǹkan tó máa fà jẹ̀díjẹ̀dí àbí nǹkan tó máa fà aìsan sí mi lára. Mi ò kí ń rá oúnjẹ ìtajù. Mo máa ń se oúnjẹ mi nínú ilé mi lọ́pọ̀lọpọ̀ ìgbà ni torí kí n má ba à ṣa ìsan, kí n má ba à jẹ́ nǹkan tí mi ò mọ̀. Bí mo ṣe ń tọ́jú ara mi nìyẹn o. Mo dẹ̀ máa ń mu àgbo èyi tó jẹ́ omi ewé. Ti a bá ti gbo ewé, a máa mú omi ẹ̀ fún ìlera mi náà ni. Mo dẹ̀ máa ń sinmi. Ti n bá rí pé ara mi nílò ìsinmi, mo máa gbayè níbi iṣẹ́, màá le sinmi nílé torí ẹ̀mí iṣẹ́ kan ló wà o. Mi ò lè pa ara mi torí iṣẹ́ oníṣẹ́ o. Bá jẹ́ iṣẹ́ ara mi gan, mi ò lè pa ara mi torí ẹ̀. Mo máa ń sinmi lóòrè kóòrè. Ti n bá ti rí pé ara ń fẹ́ sinmi, ara ò kí ń ṣòkuta. Gbogbo ìgbà náà kọ́ la máa ṣiṣẹ́ pa ara wa náà. Mo máa ń sinmi lóòrè kóòrè. Mo máa ń jẹun dáadáa, nǹkan tó da fún ara mi. Mo máa ń jẹ́ nǹkan tí n bá fẹ́, mo máa ń jẹ́. Mi ò kí ń ṣiṣẹ́ àṣepajúdé. Bí mo ṣe ń tọ́jú ara mi nìyén nìyẹn torí ìlera lọ́rọ̀ o. Mi ò fẹ́ kú léweléwe o.

Oúnjẹ tí mo fẹ́ràn jù, òun ni àmàlà, gbẹ̀gìrì, ewédú àti omi ọbẹ̀ pẹ̀lú oríṣiríṣi ẹran àti orí ẹja tútù. Oúnjẹ tí mo fẹ́ràn jù nìyẹn. Àmàlà náà, iṣu ló fi máa ń ṣe. Tó bá tó bá bẹ iṣu, wọ́n á sa sórùn. Tó bá ti gbẹ, wọ́n á lọ. Tó bá ti lọ, a lè wá. Wọ́n máa lò ó ní onígbẹ̀rẹ̀fù kí n ṣe lólómi. Wọ́n á wá roo lórí iná. Gbẹ̀gìrì, ẹ̀wà la fi ń ṣe gbẹ̀gìrì. Ewédú, ewé ewédú ló máa ń ṣe, ló máa ń já. Òun ló fi ń ṣe gbẹ̀gìrì. Omi ọbẹ̀ kẹ́rẹ̀, ata ló fi ń ṣe. Ẹja, odò la ti ń pẹ ẹja. Oúnjẹ tí mo fẹ́ràn jù yẹn. Mo fẹ́ràn àmàlà. Mo lè jẹ ẹ́ lẹ́ẹ̀mẹta lójúmọ́. Mo lè jẹ ẹ́ ní ẹ̀ẹ́mẹta, àárọ̀, ọ̀sán, alẹ́. Àmàlà gbígbóná, gbẹ̀gìrì àti ewédú àti omi ọbẹ̀, a! Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo lè jẹ jẹ́ jẹ kò ń sún mi. Tí n bá ń jẹ báyìí kò ń sún mi. Kì n ṣe gbẹ̀gìrì àti ewédú nìkan, kọ́ wa fi oríṣiríṣi ẹran, àwọn inú ẹran sí. Ti n bá rí yẹn kí n rí orí ẹja tútù. Orí, orí ẹja tútù, mo, mo lìkẹ́ ẹ. Láti fi máa jẹun bí i, bí i ẹja àárọ̀. Mo fẹ́ràn ẹ̀ gaan ni láti máa jẹ lóòrè kóòrè. Oúnjẹ tí mo fẹ́ràn jù nìyẹn. Ìyá mi gan mọ̀, àwọn ọmọ mi gan mọ̀. Tó bá ti rí mi, bá ní, "Uhm, àmàlà, àmàlà. Iyáálámàlà." Bọ́ ṣe máa ń sọ nìyẹn. De bi pé ọmọ mi kékeré gan òun gan fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. A fẹ́ràn àmàlà gan nílé mi. A fẹ́ràn àmàlà gan.

Òwúrọ̀ lójoojúmọ́ ni mo máa ń fọ ọkọ̀ mi torí mo jẹ́ èèyàn tí kò fẹ́ràn ìdọ̀tí. Mi ò fẹ́ràn ìdọ̀tí, kì í ṣe kí ń máa wa ọkọ̀ lọ lójú pópó kan wa máa wo pé ah onídọ̀tí wo ló ń kọjá yẹn. Mi ò fẹ́ràn rárárárárárá. Nítorí náà ojoojúmọ́ l'òwúrọ̀, àárọ̀ ni màá ń fọ ọkọ̀ náà. Màá ti gbé omi àti ọṣẹ àti ike àti kọ̀ọ̀kan. Ìgbà mí kẹ́rẹ́ àwọn ọmọ mi náà wọ́n máa ń bá mi fọwọ́pọ̀, a jọ máa fọ. Tí èmi bá ń fọ ara, àwọn a máa fọ ẹ̀gbẹ́ kan. Èmi lè máa fọ káwọn máa dómi sí kí wọ́n máa sàn. Àárọ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi kí n tó gbé jáde. Àfi ọjọ́ tí mi ò bá jáde, mo lè máa fọ. Ṣùgbọ́n tí bá máa jáde, mo máa fọ ọkọ̀ náà ní àárọ̀. Ni máa ń fọ pẹ̀lú omi àti ọṣẹ àti kọ̀ọ̀kan. Àwọn nǹkan tí màá fí ń fọ nìyẹn. Tí bàá lè fọ, àwọn ọmọ mi á bá mi fọ bí wọ́n ṣe ń ṣe nìyẹn lójoojúmọ́ torí mi ò fòórùn, mi ò kín se onídọ̀tí èèyàn, mi ò kín ṣẹ elede Bẹ́ẹ̀ ni, mi ò kín ṣẹ elede rárá. Nítorí náà mo ṣe máa ń fọ ọkọ̀ mi l'áràárọ̀ lójoojúmọ́ kí n tó jáde nílé.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà nítorí kò sí ewu ládúgbò ibi tí mò ń gbé, ní ìpínlẹ̀ tí mo wà yìí tí ń ṣe ìpínlẹ̀ Èkó nílùú Nàìjíríà. Mo máa ń rìn ní ìrìn àlàáfíà, kò sí ajínigbé, kò sí apani, a máa ń rìn ṣùgbọ́n èyí tó ju banbanbari e ni ki àbọ̀ ọlọ́un máa ṣọ wa, kọ́lọ́uń máa ṣọ wa. Kò sí ibi tó tábò really péye béyẹn náà ṣùgbọ́n kí ń tó jáde lára árọ̀, mo máa ń ṣàdúrà, mo máa ń gbàdúrà ká nú ọlọ́un, kó pa mí lọ, kó pa mí bọ̀, èmi àtàwọn ọmọ àtọkọ̀mí gbogbo ìdílé mi. Nítorí náà, ṣùgbọ́n yàtọ̀ sí yẹn náà, mi ò kí ń rìn ní ibi tí ewu bá wà nítorí Bíbélì gan sọ wípé, "ẹni tọ́ lọ́uń bá ń ṣọ́, koun fún rẹ̀ náà máa ṣọ́ ra e". Mo máa ń rìn níbi tí kò sí ewu, moun lọ síbi tí wọ́n ti ń jà. Tí bá rí tí wọ́n bá ń jà ibìkan, mo máa ń yẹra fún bẹ̀ ká làáfíà bá lè tó mi torí mi ò fẹ́ jẹ́ kí ìjàmbá kankan ṣẹlẹ̀ sí mi. Kí n bá lè dàgbà, kí n bá lè tọ́jú àwọn ọmọ mi, kí ń ṣe ìyá àwọn ọmọ mi kalẹ̀.

Mo máa ń repò fún ọkọ̀ mi. Ni ọjọ́ mẹ́ta mẹ́ta ni mo máa ń ra epo sí, nítorí mi ò kì n gbe lọ sí ibi tó jìn jù láti ilé mi sí ibi iṣẹ́ mi. Bí wákàtí mẹ́wàá sí márùndínlógún ni mo máa ń lò. Torí ẹ mi ò kí ń lo epo púpọ̀ lójú mọ́. Àfi tó bá jẹ́ ọjọ́, ọjọ́ ìṣẹ́gun mo máa ń lọ sí ilé ìsìn torí Kristẹni olódodo ni mí. Torí náà tí n bá ti ń gbọ́kàn lọ torí ilé ìjọsìn mi ò jìnà díẹ̀ sílé, mo máa ń ra epo sí. Kò bá jẹ́ mo ṣẹ̀ rà á ní ọjọ́ kan sígbà náà, màá tún ra epo sí torí mo ń gbe lọ sọ́nà jíja. Àbí tí a bá dẹ̀ fẹ́ gbé ọkọ̀ náà jáde lọ síbi tó jìn, boya mo fẹ́ gbé àwọn ọmọ mi ṣeré jáde àbí a fẹ́ lọ ra nǹkan níbi tó jà, a bá fẹ́ lọ kí àwọn mọ̀lẹ́bí, mo tún máa ń repò síná. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, tó bá ti jẹ́ ilé ibi iṣẹ́ mi ni mò ń gbe lọ, èyí tí mo máa ń lọ lẹ́ẹ̀ márùn lọ́sẹ̀, ọjọ́ mẹ́ta mẹ́ta àbí ẹ̀ẹ̀méjì láàrín ọ̀sẹ̀ yẹn ni mo kọ́ máa rà sí bí mo ṣe máa ń ṣe ènìyẹn lóòrèkóòrè.

Bí mo ṣe máa ń dáàbò bo ayé, ayé ìkòkò ìkọ́kọ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni wípé mo máa ń ṣọ́ra fún nǹkan tí màá ń tẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Kìí ṣe gbogbo àwòrán àbí líńkì tí mo bá rí ni mo máa ń tẹ̀. Àwọn líńkì ìmi wọ́n máa ń gba bẹ̀ láti ba, ba èèyàn lórúkọ jẹ́ àbí láti wọnú ayé ìkọ̀kọ̀ èèyàn láti lo Íńtánẹ́ẹ̀tì èèyàn láti fi ṣe nǹkan burúkú. Nítorí náà mo máa ń ṣọ́ra fún líńkì tí mo máa ń tẹ̀ àbí àwọn video tí mo máa ń wò lórí ayé, lórí Íńtánẹ́ẹ̀tì mi kó má ba à gba bẹ̀ wọ ayé ìkọ̀kọ̀ mi. Lórí Íńtánẹ́ẹ̀tì mo máa ń ṣọ́ra gan fún àwọn líńkì tí mo máa ń tẹ̀ àti àwọn ímeèlì náà tí mo máa ń ṣí tólá ti ipasẹ̀ bẹ̀. Mo máa ń ṣọ́ra fún àwọn nǹkan tí mo máa ń ṣe. Bí mo ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì nìyẹn.

Rárá, mi ò ní irungbọ̀n nítorí obìnrin ni mí. Àwọn tí ó máa ń ní irungbọ̀n ni àwọn ọkùnrin tí wọ́n ti bàlágà. Ṣùgbọ́n mo ní ọkọ tí ó ní irungbọ̀n púpọ̀. Ó máa ń gẹ̀ ẹ́ bí i ẹ̀kan láàrín ọ̀sẹ̀ ló máa ń gẹ̀. Kò dẹ́ kí ń gẹ̀ kó gẹ̀ tán ní àgẹ̀mọ́lẹ̀ tán kí ń gẹ́ fáádán. Ó máa ń rọra rẹ́ orí ẹ díẹ̀díẹ̀ ni. Torí ó ní tó ń bá fá gbogbo irungbọ̀n òun tán, ó máa ń jẹ́ kí àgbọ̀n òun máa yún òun àbí kí ẹ̀kẹ́ máa yún òun. Èyí tó máa ń fa kúrúnà sí ní ẹ̀kẹ́ àti àgbọ̀n. Nítorí náà kò kì í fà á délẹ̀délẹ̀. Ẹ̀kan láàrín ọ̀sẹ̀ tẹ̀ ló máa rọra ń gbé e wálẹ̀ díẹ̀díẹ̀ pẹ̀lú nǹkan tó fi ń fá irungbọ̀n. Ṣùgbọ́n obìnrin ni èmi, èmi kò ní irungbọ̀n torí obìnrin ni mí.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù níbi tí máa ń kó aṣọ mi sí. Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ̀. Mo máa ń wọ̀ nígbà tí òtútù bá mú, èyí tò jẹ́ nígbà tí òjò bá ń rọ̀ àbí tí ọyẹ́ bá pọ̀. Nígbà yẹn ni mo máa ń ráyè mú jáde tí mo máa ń wọ̀. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, ẹ̀ẹ̀kọ̀kan mo kò máa fọ̀, lẹ́ẹ̀kọ̀kan máa tú dá padà síbi tí màá ń tọ́jú ẹ sì kó máa ba máa run ilé. Ṣùgbọ́n mi ò kí ń wọ̀ ní gbogbo ìgbà. Àfi ìgbà tí òtútù bá wà ń íta lásìkò òjò tí m bá ń lọ ibi iṣẹ́, màá mú jáde, màá wọ̀. Mo lè wọ̀ sí orí aṣọ mi, mo dẹ̀ lè wọ̀ nílé náà. Tí òtútù bá pọ̀, kó òtútù bá ba wọ̀ mí lára, kí n má ba à ṣàìsàn, mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ lẹ́ẹ̀kọ̀kan. Kì í ṣe ní gbogbo ìgbà. Ìgbà tí òtútù bá ń mú nìkan ni mo máa ń wọ̀. Ìgbà tí ọyẹ́ àbí òtútù bá ń mú, àsìkò òjò kéré ni òtútù máa ń sábà mú lórílẹ̀ èdè ibi tí mo wà. Nítorí náà, ìgbà yẹn náà ni màá mú jáde láti wọ̀.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan àti àwọn èèyàn nítorí olùkọ́ ni mí níbi tí mo ti ń ṣiṣẹ́. Tí a bá ṣẹ̀gbà àwọn akẹ́kọ̀ọ́ tuntun, èmi ni mo máa ń ṣe ètò bí wọ́n ṣe máa ń kó wọn kiri ní ilé ìwé wa. Máa kó wọn láti kíláàsì kan lọ sí ìmíràn. Máa tẹ̀kọ́ wọn láti ìyàrá lọ sí ìyàrá láti lọ fi wọ́n hàn fún àwọn olùkọ́ wọn. Màá fi ǹkan tí gbogbo bí inú ilé ẹ̀kọ́ wa ṣe rí, mo máa fi hàn wọ́n. Màá sọ fún wọn pé, "à, níbi lẹ máa, lẹ máa tọ̀ sí ọtí obìnrin máa tọ̀ sí, níbi ni ọkùnrin máa tọ̀ sí. Tẹ bá fẹ́ ṣeré, ibi ilẹ̀ lè ti ṣeré, ibi tí ẹ máa da ilẹ̀ sírẹ̀." Màá kó wọn kiri ní gbogbo àyíká kí wọ́n bá lè mọ bí a ṣe ń ṣe ǹkan àti ibi tó yẹ kó rìn sí àti ibi tó yẹ kó rìn sí. Màá jẹ́ kó mọ̀ ní inú ọgbà wa. Yàtọ̀ sí yẹn náà, mo máa ń ṣe ètò àwọn ǹkan mi. Bí ǹkan tí a bá máa ń rà ní ìparí ọdún, mo máa ń ṣe ètò ẹ náà. Mo máa jẹ́ kí àwọn èèyàn mọ ǹkan ta fẹ́ rà, màá gba owó jọ lọ́wọ́ àwọn èèyàn, màá lọ sọ́jà, màá ṣe ètò ǹkan tí a fẹ́ pín fún ọdún bí ìrẹsì, òróró, àwọn ohun sèbẹ̀, iyọ̀ àti oríṣìíríṣìí bẹ́ẹ̀ yẹn. Èmi ni màá ṣe ètò ọwọ́ ẹ àti ètò àwọn ǹkan náà tí a máa pín ní ibi iṣẹ́ mi tó bá ti di ìparí ọdún. Nítorí náà mo máa ń ṣe ètò ǹkan púpọ̀ létò létò.

Ní àṣálẹ́ mo máa ń dáná fún ìdílé mi, mo dẹ̀ máa ń sùn. Ṣùgbọ́n tí alẹ́ bá ti ń ṣú díẹ̀ díẹ̀, mo máa bèèrè ǹkan tí àwọn ọmọ mi àti ọkọ fẹ́ jẹ, tó bá ti sọ ǹkan tí wọ́n fẹ́ jẹ, màá lọ dáná. Ṣùgbọ́n lọ́jọ́ tí a bá dáná kì í ṣe gbogbo ìgbà náà la máa ń dáná alẹ́ bẹ́ẹ̀ yẹn, a lè lọ síta lọ jẹun níta, ka ṣeré jáde, ka dẹ̀ jẹun. Ìgbà mí kẹre, wọ́n lè láwọn ò fẹ́ oúnjẹ iná dídá, pá awon kọ̀ fẹ́ fi ǹkan panu, boyá bí ẹran díndín, àkàrà, àwọn ǹkan pẹpẹ̀pẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n ǹkan tó bá ti láwọn fẹ́, òun ni mo máa ń ṣe fún wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Tí bá dẹ̀ ti ṣe tán, a máa fàbọ̀, a máa wo ẹ̀rọ, amáouń máa wòran. Lẹ́yìn ìgbà yẹn náà, màá ni kó wọlé. Tago mẹ́wàá bá lù, èmi náà àti ọkọ̀ mì naa, tagọ mọ́kànlá bá lù, a wọlé náà lọ sí ibùsùn wa, àá lọ fẹ́ gbẹ́ lélẹ̀, ká lè bá sùn dáadáa láyọ àtàlàáfíà.

Oríṣìíríṣìí oúnjẹ ni mo máa ń jẹ ní òwúrọ̀. Mi ò ní ǹkan pàtó tí mi ò kí ń jẹ àbí tí ì má ń jẹ. Mo lè jẹ ìrẹsì, mo lè jẹ ẹ̀wà, mo lè jẹ búrẹ́dì, mo lè mú ògì, mo lè jẹ oríṣìíríṣìí ǹkan. Ǹkan tó bá ti wà, tí mo bá ti sè fún àwọn ọmọ mi ètò bá ṣẹ́kù, mo lè jẹ iṣu, mo lè jẹ iṣu àtẹ́yin, iṣu àtàtà. Mo lè jẹ oríṣìíríṣìí. Mi ò lè sọ pé ǹkan báì pàtó nìkan ni mo máa ń jẹ láàárọ̀. Oúnjẹ tí mo bá ti sè nílé náà ni mo máa jẹ. Tí mo bá dé ìjẹun láti ilé, tí mo bá dé ibi iṣẹ́, màá ra oúnjẹ, màá fi panu kí ebi má bá pa mí. Ǹkan tó bá máa mú inú mi rú, kà tó palẹ̀ mọ́, kí n tó dárí wá lé, òhun ni mo máa jẹ ní ibi iṣẹ́. Ṣùgbọ́n mo máa rí dájú wípé mo jẹ oúnjẹ àárọ̀ torí ó kúnú, òhun la fi ń gbé tìtà. Tí mo bá lókun nínú, mi ò lè ṣiṣẹ́ dáadáa, mi ò lè ṣiṣẹ́ gára ní ibi iṣẹ́ mi. Torí ẹ, mo máa rí dájú wípé mo jẹ oúnjẹ àárọ̀. Ó lè pọ̀, ó lè kéré, ó lè jẹ́ níwọ̀nba, màá sàárè pé mo jẹ oúnjẹ àárọ̀

Ṣé mo ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́, òun ni mo máa ń ní ibi iṣẹ́ mi. Òfin wà pé o gbọdọ̀ wọ káàdì ibi iṣẹ́ rẹ, o gbọdọ̀ gbé kọ́rùn kò to lè wọlé sí ibi iṣẹ́, ibi iṣẹ́ mi. To bá ti gbé kọ́rùn ni wà á le wọlé, tó bá gbé kọ́rùn àwọn aṣẹnú-ọ̀nà wọ́n ò ní jẹ́ kó wọlé, àwọn gate man wọ́n ní jẹ́ kó wọlé. Káàdì ibi iṣẹ́ mi wọ́n máa ko, wọ́n ko orúkọ mi sí, orúkọ mi wà lórí ẹ̀, orúkọ ibi tí mo ti ń ṣiṣẹ́ wà lórí ẹ̀, ipò tí mo wà ní ibi iṣẹ́ mi ó wà lórí ẹ̀, ibi tí ibi iṣẹ́ mi wà, àdírẹ́sì wa ó wà lórí ẹ̀, nọ́mbà tí a lè pè, nọ́mbà Ọ̀gá mi, nọ́mbà ibi iṣẹ́ mi ó wà lórí ẹ̀ tí àwọn èèyàn le pè. Bo bá jẹ́ pé mo sọ káàdì náà nù wọ́n le pe nọ́mbà náà kí wọ́n bá lè rí ẹni tó ni káàdì náà. Torí ẹ, mo máa ń lo káàdì ibi iṣẹ́, mo dẹ̀ máa gbé kọ́rùn dédé ni.

Uhm, ọ̀rọ̀ ńlá, ṣe mo máa ń rántí àlá mi? Hmm, kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń jí ni mo máa ń rántí. Ṣùgbọ́n àwọn ìwọ̀nba tí mo bá rántí, mo máa ń sọ fún ọkọ mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Tí n bá dẹ̀ tí jí bẹ́yẹn, kò sí bó bá ṣe rí, mo máa gbàdúrà síi, màá fà á lé Ọlọ́run lọ́wọ́. Bo bá jẹ́ àlá tó yé mi ni, màá fà á lé Ọlọ́run lọ́wọ́. Bo jẹ́ èyí tí ò yé mi náà, màá fà á lé Ọlọ́run lọ́wọ́. Bo jẹ́ èyí tó da àbí kò da, mo máa ń fa gbogbo àlá mi tí mo bá ti rántí lé Ọlọ́run lọ́wọ́. Àti eyi tí mi ò rántí tí n bá jí tí mo ṣà mọ̀ pé mo lá àlá kan lóru mọ́jú ṣùgbọ́n tí mi ò rántí, mo máa fà á lé Ọlọ́run lọ́wọ́. Torí nǹkan ta bá fi lọ́ lọ̀run lọ́wọ́, Òhun ló máa ń látunṣe. Bí ọ̀rọ̀ àlá mi ṣe rí nìyẹn. Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń rántí àlá mi ṣùgbọ́n ìwọ̀nba tí n bá rántí níbẹ̀, mo máa ń jẹ́kọ ọkọ mi mọ̀ pé, "à, ọkọ mi, mo máa làlá lẹ́ni, àlá báyi báyi báyi ìwọ náà, bá mi gbàdúrà síi." Aa fi lọ́ lọ̀run lọ́wọ́, àdúrà kò kí ń pọ̀ jù.

Ó máa ń to aago méje sí mẹ́jọ alẹ́ kín tó jẹun alẹ́. Ṣùgbọ́n ó wù mí kí ń máa jẹun alẹ́ kótó tó aago méje boyá bí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́. Ṣùgbọ́n torí mò ń ṣiṣẹ́, kí n tó lọ síbi iṣẹ́, kí n tó dé, kí n tó dáná tán, kí n tó gbọ́tà àwọn ọmọ, kí n tó ṣe tọkọ, kí n tó túnlé ṣe díẹ̀. Ó máa ń tóbi aago méje sí aago mẹ́jọ kí n tó ráyè láti jẹ oúnjẹ alẹ́. Ṣùgbọ́n nítorí mo ti ń dàgbà, ó wù mí kó yá ju bẹ́ẹ̀ lọ.

Mo lè ṣe jollof rice dáadáa. Mo mọ̀ọ́ ṣe dáadáa. To jẹ pé tí ẹ bá towò, ẹ gékáa yin jẹ. Mo lè ṣe jollof rice dáadáa, mo dẹ̀ fẹ́ràn àti máa ṣè. Báwo la ṣe ń ṣe jollof rice náà? Kí làwọn nǹkan ta nílò? A nílò omi ẹran, a nílò ìrẹsì fún rẹ̀, a nílò ata àti ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà, a nílò àwọn ginger, garlic, maggi, iyọ̀, òróró, tomato àti àwọn nǹkan kéékèèké bẹ́yẹn ká tó lè ṣe. Gbogbo àwọn bí i ata, tomato, ginger, garlic, bay leaf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti àlùbọ́sà a máa lọ. Taa bá sì lọ kúnáa, a máa da òróró sórí iná, a máa dín àwọn nǹkan yìí. Taa bá ti dín tó tì gbe, taa bá ní tin tomato náà, a dá a mọ, a pòpọ̀ dáadáa. Taa bá ti pòpọ̀ táa sì dín tó sì gbe dáadáa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà, àwa gbé omi rice kaná. Taa bá sì gbé omi rice kaná, a máa ṣan, a máa da ata yìí, ata ta a ti dín yẹn a máa dà sínú omi gbígbóná. A ṣẹ̀ máa wá da ìrẹsì náà, a máa dà á sínú omi ata yìí. A máa fi iyọ̀ síi, a máa fi maggi síi. Taa bá ní tó òróró ò bá tó àbí tí iyọ̀ ò bá dùn, àbí tí maggi ò dùn, a fi mọ̀. Àa wa dé. Taa bá ti dé fúngbà díẹ̀, tó bá ṣe dié àkókò lẹ́yìn àkókò díẹ̀, a jìná, a towò. Tó bá ti rọ̀ dáadáa, a lè bomi díẹ̀ síi. Tó bá dẹ̀ ti rọ̀ dáadáa, omi ẹran náà, ta bá lomi ẹran, a fi sè láti ibẹ̀rẹ̀. Tó bá dẹ̀ ti rọ̀ dáadáa, a ì f'omi mọ̀, a towò. Tí iyọ̀ bá dùn, tí maggi bá dùn, tó òróró tó, tí nǹkan kan náà àwọn nǹkan yìí ò bá tó, a tún lè fi díẹ̀ mọ̀ ká dé mọ́ orí iná tó máa fi jìná. Oúnjẹ ti dé lẹ́ẹ̀ni yẹn. Mo like ìrẹsì náà dáadáa torí tí n bá jẹ, inú mi máa ń dùn. Tí n bá sè, àwọn ẹbí mi náà dẹ̀ máa like ẹ̀ tí n bá sè.

Bẹ́ẹ̀ni, mo mọ bí wón ṣe ń ya àwòrán pẹ̀lú fóònù ẹ̀rọ alágbèéká mi. Tí bá ti mú ẹ̀rọ alágbèéká mi, màá tan kámẹ́rà ẹ̀, màá dúró síbi tí mo fẹ́ tí mo mọ̀ pé ó da táwòrán náà máa le jáde dáadáa, màá kọ jú àwòrán náà sí, màá kọ jú kámẹ́rà náà síra mi, màá dẹ̀ tẹ nǹkan tó yẹ kí n tẹ̀ káwòrán náà bá lè jáde dáadáa. Tímbá dẹ̀ fẹ́ yá ara mi, mo lè pe ìkan ninu àwọn ọmọ mi, àbi òrẹ mi, wọ́n á bá mi yá. Tí bá ti dúró ní sítáì tí mo fẹ́, wọ́n á bá mi, wọ́n á yá mi. Yíya àwòrán kò ju bẹ́ yẹ̀ lọ.